Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, mo máa ń jí, màá gbàdúrà. Tí mo bá ti gbàdúrà tán, máa dìde. Màá lọ bẹ̀rẹ̀ sí ní dáná, múra fún àwọn ọmọ tó ń múra ilé ìwé. Tí mo bá ti múra fún àwọn ọmọ ilé ìwé tán, màá gbé oúnjẹ wọn fún wọn, wọn á jẹun. Tí wọ́n bá ti jẹun tán, èmi náà á bẹ̀rẹ̀ sí ní ṣe eré ìdárayá. Mo lè kọrin, mo lè máa kọrin kí n máa gbé orin sí i, kí n máa jó, kí n máa ju apá mi ju ẹsẹ̀ mi títí, títí tó ru á fi mú mi. Torú bá ti mú mi, èmi náà á tún lọ padà wẹ̀. Tí mo bá ti wẹ̀ tán, màá wá lọ múra ibi iṣẹ́ tèmi náà. Tí ó bá ti jẹ́ ọjọ́ tí mo wà níbi iṣẹ́ òwúrọ̀ ni, màá tètè múra. Màá lọ sí ibi iṣẹ́ ọjọ́ tèmi náà. Tí ó bá ṣe ọjọ́ tí mo wà níbi iṣẹ́ ọ̀sán tàbí taálẹ̀, màá ní sùúrù kí aago bíi mẹ́sàn án lù. Aago mẹ́sàn án bá ti lù, màá lọ sùn padà. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń tètè jí níbi aago mẹ́ta òru láti gbàdúrà. Ẹ ṣé púpọ̀.